Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibiṣẹ́ bí i òun ni àwọn ammunition tí à ń lò ní ibiṣẹ́. Ó jẹ́ ohun èlò pàtàkì èyí tí a ò gbọdọ̀ fi ṣeré.

Mo fẹ́ran ìmọ́lẹ̀ òwúrọ̀ ju ìmọ́lẹ̀ ìrọ̀lẹ́ lọ, torí ìmọ́lẹ̀ òwúrọ̀ ó máa ń fún ni ní Vitamin D èyí tí a lè.

Iṣẹ́ mi àti ìgbésí ayé mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni. To bá tó àkókò láti ṣiṣẹ́ ni mo máa ṣe iṣẹ́ mi bí mo ṣe yẹ kó ṣe. Mi kì í da iṣẹ́ pọ̀ mọ́ ìgbésí ayé mi torí ìgbésí ayé mi àti iṣẹ́ mi ọ̀tọ̀ọ̀tọ̀ ni iṣẹ́ mi.

Ṣé o máa gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ àpò tí ó wúwo, tí ẹyin bá wà nínú àpò, kò rọrùn láti gbé e, àfi tí a bá rí ẹni tó máa bá ẹni gbé e. Eyin sì jẹ́ oun tí a fi ń ṣe epo pupa.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn eré ìdárayá tí àwọn Yorùbá máa ń pè ní "Eré Ìtàgé". Eré ìtàgé jẹ́ eré tí àwọn oní ìtàgé tó máa ń ṣe fíìmù tí wọ́n máa ń ṣe ní ojú amóhùnmáwòrán.

Kíni ó máa ń fún ọ ní ìtara níbi iṣẹ́? À oun tó máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, tí àwọn èèyàn ò bá ṣe iṣẹ́ wọn bó ṣe yẹ kan ṣe tàbí tí wọ́n bá ń ṣe iṣẹ́ wọn pẹ̀lú ìmẹ́lẹ́ tí wọn ò kárà mọ́ sí asiki ise náà. Hmm, àwọn ò tún le lé ìbàì.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlò àwọn aṣọ, àtúnlo bàtà, àtúnlo ìwé, àtúnlo abọ́.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Àwọn, wọ́n ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Ilé iṣẹ́ wà tó máa ń kọ ìròyìn. Àwọn ilé iṣẹ́ ọ̀tọ̀ ni wọ́n máa ń kọ ìròyìn, kò ṣe gbogbo ènìyàn ló máa ń kọ ìròyìn.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Kára kátà, níbẹ̀ la ti ń ṣe ìdúnadúrà. Tí n bá máa ra ọjà, mà á ná. Boya olọ́jà pè ní ten thousand, mà á ná wá sí five thousand títí tí ọjà náà á fi wọ.

Ìgbà mélòó ni ìrìn-àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìn-àjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gba ogún ìṣẹ́jú ogún ìṣẹ́jú ṣùgbọ́n tí sún-kẹrẹ-fà-kẹrẹ ọkọ̀ bá wà lọ́nà, ó lè gbà mí fún ogbọ̀n ìṣẹ́jú.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, nínú ilé a máa ń ṣe yoga, níbi iṣẹ́ tàbí tí a bá jáde tí ó bá ṣe bíni pé ara ṣe eeyàn a lọ ṣe yoga níbẹ̀ tí ara a fi fúyẹ́.

Níbo ni o máa ń ra ǹkan? Mo máa ń ra ǹkan nínú ọjà, mo lè ra ǹkan ní supermarket, mo lè lọ ra ǹkan ní bus stop, mo sì lè lọ sí àwọn sọ́ọ̀bù tó wà ní ẹ̀gbẹ́ tò sí ibi tí mò ń gbé láti rajà.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́, ó jẹ́ ìbáṣepọ̀ tí ó dánmọ́rán, ìbáṣepọ̀ tí ó ní ìfẹ́ nínú, àmajọ ń ṣe iṣẹ́ pọ̀, àṣi jọ ń dáàjọ́ owó pọ̀, àmajọ ń jẹun.

Pínpín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, tó bá jẹ́ owó tí a lè pín dọ́gba, aa pín dọ́gba, tó bá sì jẹ́ èyí tí ó máa ju arawọn lọ ni, a ò ní pín dọ́gba, aa pín bó ṣe yẹ kí a pín, bóyá bí a ṣe ṣe iṣẹ́ sí olùkalùkà a ṣe gba ti e.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Ohun tí mo máa ń ṣe ní òwúrọ̀, a máa ṣe, àá gbàdúrà. Táa bá tí gbàdúrà tán, àá ṣe iṣẹ́ inú ilé, tún gbogbo inú ilé ṣe, àá dáná oúnjẹ, àá jẹun, àá sì lọ síbi iṣẹ́.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Mo máa ń mú kọ́kọ́rọ́ inú ilé mi sínú báàgì mi, tí n bá sì de ní ibi iṣẹ́, màá fi sí ẹnu ọ̀nà, tí n bá wá ṣe tán boya fẹ́ jáde tí mo ti ilekún, a wà nínú báàgì mi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìrànlọ́wọ́ wà fún gbogbo ènìyàn, gbogbo ẹni tó bá wà ní àyíká mi tó bá nílò ìrànlọ́wọ́ ni mo máa ń ṣe fún. Ìrànlọ́wọ́ owó, ìrànlọ́wọ́ oúnjẹ, ìrànlọ́wọ́ aṣọ, èyí tí olùkúlùkù bá nílò ni mo máa ń ṣe fún.

Ṣé o máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Ọwọ́ ni mo fi ń kọ ìwé. Máa mú bírò mi dání. Màá sì fi kọ ìwé tí ń bá fẹ́ fi ránṣẹ́. Sugbọn nígbà mìíràn a máa ń lo ẹ̀rọ kọ̀m̀pútà tàbí fóònù láti fi kọ ìwé.

Ṣé o ní ọgbà? Mi ò ní ọgbà kankan báyìí ṣùgbọ́n mo fẹ́ràn láti ní ọgbà nítorí nígbà tí mo wà ní abúlé wa, mọ nífẹ̀ẹ́ sí kí a ní ọgbà.

Ṣé o jẹ́ ènìyàn tó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, kùtùkùtù òwúrọ̀ ni mo máa ń jí láti ṣe gbogbo àwọn iṣẹ́ mi kí n tó lọ sí ibi iṣẹ́. Mo sì fẹ́ràn láti jí ní aago márùn-ún ìdájí.

Ṣé o máa ń ta ìkíni lórí fóònù rẹ? Mo máa ń fi ìpè ránṣẹ́ sí àwọn ènìyàn lórí fóònù mi, mo sì máa ń kí àwọn ènìyàn pẹ̀lú lórí fóònù mi. Fóònù mi jẹ́ ohun tí mo máa ń fi ń kí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Ṣé o ní gíláàsì o? Mi ò ní gíláàsì òrun, ojú mi ni mo máa ń fi ń ríran nínú òrun. Oòrùn òtí máa kó sí mi ní ojú torí mo máa ń fi gíláàsì mi ríran dáadáa.

Nígbà wo ni o kí n kọ nǹkan tuntun ní ibi iṣẹ́? A ti tó bí oṣù kan báyìí tí wọ́n kọ́ wa ní rules and regulations ibi iṣẹ́ láti lè rántí àwọn òfin tó wà ní ilé iṣẹ́ náà.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Hmm, mo máa ń pàrọ̀ ọkàn mi tí mo bá rí pé decision tí mo ṣe ní àkọ́kọ́ kò dára. Mo lè pàrọ̀ ọkàn mi kí n take another decision.

Ṣé o máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Má-- bẹ́ẹ̀ni, ibi iṣẹ́ mi a máa ń ṣe ìgbéjáde tí ó bá wa important fún wa láti jáde. A máa jáde lọ ṣe iṣẹ́ níta.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? A! Mo máa ń sùn ní deédé aago mẹ́sàn sí ago mẹ́wá alẹ́ ni mo maá ń sùn. Ìgbà míì ago mẹ́wà a ti kọjá kí n tó sùn. Tí n bá ti gbọ́ ìròyìn tán máa lọ sùn.

Ṣé o ti gun alùpùpù rí? Nígbà tí mo kọ́kọ́ dé ìlú Èkó, mo máa ń gun alùpùpù dáadáa. Tí m bá ń lọ sí Ìkọ̀tún láti Ọjọ́ta, a máa ń wọ mọ́tò alùpùpù lọ sí Ìkọ̀tún.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ rẹ? O máa ń yanjú ìṣòro láàárín wọn láìsí ìjà. A yanjú ẹni itunibí ìtùbi, olúkalúkùá sì dùnú lọlé.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? Mo ní ọgbọ̀n ọjọ́ fún ìsinmi ọdọọdún. Ọgbọ̀n ọjọ́, thirty days ni mo máa fi ń lọ fún leave ìsinmi ọdún.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Iṣẹ́ mi kò kí ń ju wákàtí tí mo bá ti pinnu láti ṣẹ. Tó bá jẹ́ wákàtí mẹ́ta ni mo fẹ́ fi ṣe iṣẹ́ mi, máa rí wípé mo ṣe iṣẹ́ náà ni wákàtí mẹ́ta.

Báwo ni o ṣe máa dáàbò bo ayé ìkọ̀kọ̀ rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? Ayé ìkọ̀kọ̀ mi lórí Íńtánẹ́ẹ̀tì ó jẹ́ ohun tí mi ò kín ń gbé sí orí Íńtánẹ́ẹ̀tì. Ayé ìkọ̀kọ̀ mi ó jẹ́ ayé àṣírí fún mi. Gbogbo nńkan tí mo bá ń ṣe kọ́ ni mo máa ń gbé sórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé wáìfì rẹ yára tó? Wáìfì mi jẹ́ ayára bí àṣá, ó máa ń yára tí ń bá wà ní inú ilé tàbí mo jáde sí ìta, ṣùgbọ́n tí mo bá wà ní ibi iṣẹ́ kò kí n yára.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sun? Mo máa ń gbọ́ iroyin àgbáyé lórí aljazeera tí mo bá ti jẹ oúnjẹ alétán. So lẹ́yin iroyin máa lọ sùn.

Kọ́kọ́ ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Mo fẹ́ràn ẹ̀kọ́ ìmọ́tótó, ẹ̀kọ́ títún ilé ṣe, ẹ̀kọ́ kí n ṣe gbogbo iṣẹ́ tó wà ní inú ilé ni mo fẹ́ràn láti ṣe.

Ṣé o máa ń na ara rẹ? Kò rọrùn fún mi láti na ara mi. Mi ò kí ń na ara mi. Mo lè na ẹlòmí tàbí kí ń na ẹni tó kéré sí mi.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Mo fẹ́ kọ́ ìmọ̀ ìjìnlẹ̀ tí kọ̀ǹpútà. Mo sì fẹ́ ní ìmọ̀ òye síi nípa AI tí a pè ní Artificial Intelligence.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ rẹ? Ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ó pọ̀ lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ilé tí ó pọ̀ jù ni ti ìgbéga. Ìgbéga ní ibi iṣẹ́ mi ò kí ń ṣe nǹkan tí ó rọrùn, èèyàn gbọdọ̀ ṣiṣẹ́ fún ni.

Èso wo ni o fẹ́ràn jẹ jù? Èso. Ọ̀gẹ̀dẹ̀ wẹ́wẹ́, èso máńgò, èso àgbálùmọ̀. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí jẹ́ èso tí mo fẹ́ràn láti máa jẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Èmi ò kí n lọ sí ìṣẹ́gun ọdẹ torí mi kì í ṣe ọlọ́dẹ. Àwọn tí wọ́n jẹ́ ọdẹ ni wọ́n máa ń lọ fún ìṣẹ́gun yìí, tán ṣì máa lọ ń ṣe iṣẹ́ wọn.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán jẹ́ oúnjẹ tí àwọn oníbàárà mi máa ń dà pọ bá mi jẹ tí mo bá jẹun lọ́wọ́ torí ìfẹ́ la fi ń jẹun.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Rárá, mi ò ní ẹranko ọ̀sìn kankan báyìí. Ṣùgbọ́n tí mo bá fẹ́ ní ẹranko ọ̀sìn, ajá ló wù mí láti sin because of security. Mo fẹ́ràn láti sin ajá.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Mo fẹ́ràn oṣù December, oṣù tí àlàáfíà àti ìgbádùn oúnjẹ àjọ̀dún Kérésì, ó jẹ́ oṣù tí mo fẹ́ràn jù. Weather gan a tún change, a máa gbádùn harmattan.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ lẹ́ẹ̀mejì ní ọ̀sẹ̀. Ọjọ́ Wednesday, mo máa fọ àwọn aṣọ tó bá dẹ́ti nínú ilé, then ọjọ́ Saturday mo tún máa n kó gbogbo aṣọ tó bá dẹ́ti nínú ilé, màá fọ gbogbo wọn, máà sá, máa ka wọlé.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo ẹyin? A ti tó bi ọdún kan sẹ́yìn báyìí tí mo ti lọ wo ẹyin mi. Mo fẹ́ràn láti máa fọ ẹyin ní oṣù mẹ́fà mẹ́fà, ṣùgbọ́n torí iṣẹ́ àti other things, ò ti tó bi ọdún kan sẹ́yìn níìsín tí mo ti lọ fọ ẹyin mi.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Mo máa ń kọ lẹ́tà fún àwọn òbí mi. Mo máa ń bá wọn kọ lẹ́tà tí wọ́n bá fẹ́ fi ránṣẹ́ sí àwọn ènìyàn. Mo sì máa ń kọ lẹ́tà sí àwọn ọ̀rẹ́ mi. Mo máa ń kọ lẹ́tà sí ibi iṣẹ́ mi. Àwọn tàjọ̀ alábàáṣiṣẹ́ mi náà o máa ń fi lẹ́tà ránṣẹ́ sí mi.

Àṣà wo ni ẹbí rẹ máa ń ṣe? Àwọn ẹbí mi máa ń ṣe àṣà ọdún Kérésìmesì. Wọn ò ní àṣà ọdún kan tó máa ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bá ń ṣe ọdún iléyá tó máa ń ṣe ní Ǹjẹbu, wọ́n máa ń ló.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Mo fẹ́ràn sugar tó wa bee. Ice sugar tó wa ninu ice cream jẹ́ ohun tí mo fẹ́ràn jù tó jẹ́ banana ice cream.

Data to maa n lo lọ́sẹ̀ ọ̀sẹ̀ pọ̀ to? Twenty gig ni mo máa ń lò láàárín ọ̀sẹ̀ méjì sí ọ̀sẹ̀ mẹ́ta, so láàárín ọ̀sẹ̀ kan máa ń lò ten gig sí five gig.